Bẹ́ẹ̀ni, fún ọmọ kékeré bí i ara mi, owó tí mò ń gbà lósù ó dára púpọ̀ fún mi. Owó tí mò ń gbà, ó máa ń jẹ́ kí n ra oúnjẹ sínú ara mi, nínú owó náà mo sì máa ń lọ sí ilé ẹ̀kọ́, mo sì máa ń ra àwọn ǹkan ìlò mi. Nítorí ẹ́ ni owó tí mò ń gbà lósù lósù ó dára fún mi.